Ní ìgbà tí ọkọ̀ mi bá ti dọ̀tí tínú tòde, ìgbà náà ni mo máa ń gbe lọ sí ibi tí wọ́n ti ń fọ mọ́tò tí màá san owó fọ̀. Ìgbà mìíràn tó bá lè jẹ́ pé kò fi bẹ́ẹ̀ dọ̀tí, mo lè fọ̀ fúnràmì tí màá sáré nu inú ẹ̀ láti lè gbé jáde lọ sí ibi tí mo fẹ́ sáré lọ.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe tí mo máa fi ń gbàdun ara mi, ìgbà mìíràn ó lè ṣe fíìmù ni mo fẹ́ wò láti fi dárayá, ìgbà míì mo máa jó, màá kọrin, ìgbà mìí ó sì lè jẹ́ pé mo fẹ́ gbé ara mi jáde lọ jẹun àbí mo kàn fẹ́ lọ túra.

Mo máa ń wọ fìlà, ẹ́ è, fìlà èyí tí àwọn òyìnbó ń pè ní face cap àti èyí, tabala yẹ wa tí èèyàn máa ń wọ ankara sí. Òun ni mo máa ń sábà wọ̀ jù nítorí pé ankara àbí aṣọ ṣòkòtò àti ìkẹ́mbẹ̀, wọ́n ló pọ̀ jù nínú aṣọ mi.

Ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ekánna mi ni kí n máa gé ní òrèkóòrè tó bá ti gùn. Ìgbà mìràn, mo sì lè gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń tú ọwọ́ ṣe, èyí tí àwọn Yorùbá ń pè ní manicure àti pedicure. Ẹ̀ẹ̀kò kan ni mo máa ń ṣèyán ṣùgbọ́n lóòrèkóòrè, èmi ni mo máa ń tú ekánna mi ṣe fún ra mí tó bá ti gun jù.

Bẹ́ẹ̀ni ojú mi dára. Kò sí ǹkankan tó ṣe ojú mi. Ojú o dùn mi, mi ò dè lo igo tó bá dè jẹ́ nípa ti ẹwà. Bẹ́ẹ̀ni ojú mi dára ní púpọ̀. Mo sì lẹ́wà ní ọmọkùnrin dé ibi tí ó fún mi lọ́kàn balẹ̀ tó.

Oríṣiríṣi ìlànà ìpolówó ni mò ń lò. Ìgbà mìíràn mo lè lo, eh, eh, radio station, ìgbà mìíràn mo sì le lo TV station. Ìgbà mí, èyí tí mo máa ń lò ní gbogbo ìgbà òní social med-media bí i ti Facebook, Instagram àti Twitter.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń kọ nkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ìsín, nítorí pé òun ló jẹ́ ǹkan tó, tí oníkálukú ń lò láti fi bá wa sọ̀rọ̀ àbí láti so èdùn, èdùn ọkàn ẹ síbẹ̀ fún gbogbo èèyàn láti rí. Òun ni mo sì máa ń lò dáadáa.

Bẹ́ẹ̀ni moní káàdì iṣẹ́ tí a máa ń lò tábá ti ń lọ sí ibi iṣẹ́ tí a dẹ̀ sì má fin ṣe ìdánimọ̀ ní gbogbo ibi. Yálà fún àwọn agbófinró tàbí ẹnu iṣẹ́ bóyá wọ́n rán ẹ ni ìṣe, ọ́un ní àmì ìdánimọ̀ tí wà á fi hàn láti fi mú di ẹ múlẹ̀ wípé ibi tó ti ń ṣiṣẹ́ lèléyì.

Mo fẹ́ran aṣọ àǹkárá púpọ̀ nítorí pé ó gbé àṣà mi lárugẹ. White, èyí àwọ̀ funfun òun ni mo dẹ̀ fẹ́ran jù ní kọ́lọ̀ rẹ̀

Mi lè sọ wípé owó tí mò ń gbà ó dáa tó, nítorí wípé nǹkan ó ti wọ́n ní agbègbè ibi tí mò ń gbé àti wípé bí ìlú ṣe rí kò jẹ́ kí owó tí èyan ń gbà kó ní ìtumọ̀. Nígbà tí ènìyàn bá nà tán, ìwọ̀n bá péré sí i ló máa ń kù.

Ìgbà mìíràn mo lè wọ mọ́tò ìyẹn ọkọ̀ tara tèmi. Ìgbà mìíràn tí ọkọ̀ mi ò bá sì ṣiṣẹ́ dáadáa, mo lè wọ ọkọ̀ ní èyí tí wọ́n ń pè ní public transport láti lọ sí ibiṣẹ́. Ṣùgbọ́n mo fẹ́ràn kí máa gbé mọ ọkọ̀ ara tèmi lọ sí ibiṣẹ́

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n, irùngbọ̀n tó gùn tó dẹ̀ sí, tó dúdú. Mi i ní eleyi tó wà ní òkè ẹnu, sùgbọ́n ibi àgbọ̀n mọ́ ẹgbẹ́ etí, ohun mo ní tó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, tí ó dẹ̀ sí dúdú, ó dẹ̀ gùn dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbà ṣètò àwọn email mi lórí fóònù mi àbí orí kọ̀m̀pútà, ò ní wí pé bí ó bá ṣe ṣe pàtàkì síí, mo ti, mo ti tò ó. So èyí tó bá ṣe pàtàkì, ó máa ń bọ́ sí èyí tí à ń pè ní priority. So tó bá ti wọlé, ó máa alert mi.

Mo fẹ́ran tea ju coffee lọ. Ìyen o sọ wípé mi ò kí ń mu coffee o, ṣùgbọ́n mo fẹ́ran tea. Ẹ̀ẹ̀kan kan tí mo máa ń mu coffee o ni wípé tí n bá fẹ́ sùn tàbí mo ní iṣẹ́ tí mo fẹ́ ṣe wọ̀ oru, ìgbà yẹn ni mo máa ń mu coffee.

Mo máa ń gbé run mi lọ sílé agẹrun lọ ṣe irun mi ní ẹ̀ẹ́ méjì lóṣù. Mo máa ń ṣe lóore kóore. Mo dẹ̀ nífẹ̀ẹ́ kí irun mi máa dánmọ́lẹ̀ dáadáa. Nítorí pé òun ló mú mi dùn rí lọ́mọkùnrin jù, jù kí run kún lé mi lórí.

Rárá o, mi ò kí ń fi fáìlì mi pamọ́ sí orí cloud nítorí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò kì ń ṣe iPhone. Mi de sí lo Apple laptop. Samsung ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mò ń lò. Nítorí náà, mi ò kí ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud.

Mi ò ní àwòrán kankan lára nítorí wípé mi ò fẹ́ran rẹ̀. Ìní ẹ o sọ wípé tí ń bá rí lára àwọn èèyàn kì o wù mí, ṣùgbọ́n lára tèmi kò wù mí kó wà lára tèmi ṣùgbọ́n mo máa ń fẹ́ran rẹ̀ lára tí ń bá rí lára àwọn èèyàn.

Èmi ò kín ṣe ọ̀gá ilé iṣẹ́ nítorí náà mi ò kín fún àwọn tajọ ń ṣiṣẹ́ pọ̀ ní owó àfikún. Àfi tí ọ̀gá wa bá ronú wípé àwa òṣìṣẹ́ rẹ̀ kò uń fún wa ní owó àfikún ni a lè rí owó àfikún. Ṣùgbọ́n ọ̀gá tẹ mi ò kín fún wa ní owó àfikún.

À, ó ní ṣe pẹ̀lú ǹkan tí mo bá nílò lásìkò. Ọ̀tọ̀ ni ibi tí mo ti máa ń ra ǹkan obè. Ọ̀tọ̀ si ni ibi tí mo ti máa ń ra àwọn ǹkan bíi furniture àbí supermarket. Oríṣi, ó tó ní ṣe pẹ̀lú ǹkan tí ẹ máa nílò lásìkò yẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé ní òrekoòrè, èyí tí a ń pè ní nọ́vẹ̀lì, bíbélì tàbí ìwé iṣẹ́. Nítorí pé ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ka ìwé lórekoòrè fún àǹfààní àti fún ìdàgbàsókè ọpọlọ.

Oṣù tó parí ọdún, èyí tí a ń pè ní December ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún. Nítorí ó jẹ́ àsìkò Kérésìmesì, ó sì jẹ́ àsìkò holiday láti bá àwọn mọ̀lẹ́bí rẹ ṣe ayẹyẹ ọdún Kérésìmesì.

Fóònù alágbèéká tí mò ń lò, òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ń pè ní Samsung. Ó jẹ́ fóònù tí mo fẹ́ràn nítorí pé kò le láti operate. Mo fẹ́ràn ẹ̀ ju iPhone lọ, òun ni mò ṣé ń lò.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù o jẹ́ àárọ̀. Nítorí wípé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí oòrùn máa ràn àti wípé àsìkò, nítorí pé àárọ̀ atẹ́gùn máa ń fẹ́ àti ọwọ́ ìrọ̀lẹ́. Atẹ́gùn náà sì máa ń fẹ́ dáadáa. Kò kì ń jẹ́ kí oru mú èèyàn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáradára. O ti ẹ, mo ti ẹ ní kẹ̀kẹ́ ní ìgbà kan nígbà tí mo sì wà ní ilé ìwé gíga tí mo máa ń wà tí mo dẹ̀ ṣì máa ń gbé lọ sí ilé ìwé nítorí pé ọ̀hún mo máa ń fi ṣe ẹsẹ̀ rìn nítorí pé ibi tí mò ń gbé ó jìnnà sí ibi tí mo ti ń kẹ́kọ̀ọ́.

Tí mo bá ń dúró de ǹkan, mo máa ń ní sùúrù ni nítorí pé kíra kìtà ọ̀dọ́ là, ẹni bá ní sùúrù ni ó máa ń rí ǹkan gbà. Mi ò kí ń kánjú tí mo bá ń dúró de ǹkan, mo má ń ní sùúrù. Tó bá sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo má ń fi àdúrà háà tì í nítorí sódà kíni ọ́un á tètè tẹ̀ mí lọ́wọ́.